Bẹ́ẹ̀ ni mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Àwọn oúnjẹ kan wà ní orílè-èdè wa awon kan ní èdè, èdè Yoruba tó máa ń ṣiṣẹ́ fún àìsàn tó máa ń, ah, wo ara san, tó lè sì máa jẹ́ kí àìsàn máa wọ inú àgọ́ ara. So àwọn irú àwọn oúnjẹ bẹ́ yen ni mo máa ń jẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn oúnjẹ pọ̀ ní, agbe agbegbe wa àti àwọn àgbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tan ma n tan máa ń jẹ tó máa ń ṣiṣẹ́ fún àgọ́ ara dáadáa.

Ti mo bá n jáde lọ sí ìta, tí mo bá fẹ́ lọ ṣe iṣẹ́ àbí tí mo bá fẹ́ lọ kí ènìyàn, àkókò tí wọ́n bá ti ní kẹ́dẹ̀ ni mo máa n dé. Ìgbà míràn mo sì máa n sakíìyesì àkókò kí tó kí tó lọ. Tí mo bá ti jí la ró, mo máa n sakíìyesì, mo máa n wo bí ọjọ́ ṣe fẹ́ rí, so kí n lè mọ ìgbà tí ó yẹ kí dé àti àsìkò tó yẹ kí dé ibi tí mò ń lọ. Àti mo dẹ̀ ṣì máa wo bí ọ̀nà ṣe rí bí ọ̀nà ṣe rí bó ṣe jìn náà sí, kí n lè tètè dé, kí n má bá pẹ́ dé, kí n má bá mú àwọn tí mo ma ń bá bínú.

Ẹ bí mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ tí ìpè bá ti wọlé, tí wọ́n bá ti pè mí tí máa ti fẹ́ dáhùn fóònù. Tó bá ti jẹ́ pé èmi nìkan ló wà ní áyíká ní ìgbà náà, mo máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Tó bá ti jẹ́ pé àwọn ènìyàn wà láyíká náà, mo ṣe máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Tí ó bá ti jẹ́ pé nǹkan tí à mi fẹ́ kí àwọn tó wà láyi ìbòjú gbọ́, mo máa ní kí ẹni ń pè mi pàdà bí mo tẹ̀, àbí kí n pè ẹ́ ni yèn pàdà tí ó bá ti, tí ó bá ti yá. Tí mo ti máa ti fẹ́ dáhùn fóònù ní ibi iṣẹ́, mo máa ń rọra sọ̀rọ̀. Mi kì n sọ̀rọ̀ sókè, mo máa n sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́.

Mi kì í wọ fìlà, mi kì í sábà wọ fìlà. Tí bá ti wọ fìlà bẹ́ẹ̀ yẹn, inú mi máa ń kún gan ni. Tí bá ti wọ fìlà, ó máa dàrú. Pápàá jùlọ tí màá jáde lọ tí mi ò bá fẹ́ kí irun tí mo ti ya dàrú, tí mi ò bá fẹ́ kó dàrú, mi ò ní wọ, mi ò ní wọ fìlà. Mọ́lẹ̀ mú fìlà dání tí bá ni. Àmọ́ mi ò ní, mi ò ní wọ, mo kàn le gbe sọ́wọ́ kí n máa fi ṣe akọ. Àmọ́ mi ò ní wọ.